Báwo ni o ṣe máa ń ṣe, báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ wẹ̀ kúńlé. Bó ẹ̀ ó dà pé àwọn ímeèlì mi n--, ó Ímeèlì, àkáǹtì ímeèlì méjì ni mo ní, àkáǹtì ímeèlì méjì ni mo ní. Èèkàn mo máa, mo máa ń rí dájú pé mo wo gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ tó bá wà lórí ẹ̀, gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ tó bá wà lórí ẹ̀, màá ríi dájú pé mo wo ó. Ó kéré jù ẹ́ẹ̀mẹrin ṣi ẹemáaruń lójúmọ́ kan, ṣùgbọ́n èkejì ìyẹn mo, mo ti ń lò yẹn ti pẹ́. Ìyẹn mo ti ń lò ó sín áti tó ọdún, ọd, a, ọdún mẹ́ẹ̀lò? É ti kọjá ọdún mẹ́wàá o, àbí kó ti tó bẹ́ẹ̀? A ti tó bí i ọdún mẹ́wàá, boya ọdún mẹ́jọ àbí ọdún mẹ́wàá a ti tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n èkejì yẹn, mo ti ń lò iyẹn n sí báwo niyẹn náà? Okay, boya ọdún méjì sẹ́yìn, boya ọdún méjì sẹ́yìn ni mo ti ń lò yẹn. Ìyẹn ti ẹ́, ìyẹn ò, ìyẹn ò, a, jẹ n wò. Ìyẹn tuntun ni mo dìdí, mo dìdí, mo dìdí ṣe ìyẹn, mo dìdí yan ìyẹn í pé gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe, tó bá, tó bá jọ mọ́ iṣẹ́ e gbogbo àwọn yẹn. Ṣùgbọ́n èkejì yẹn, bí i àwọn bí i cryptò àwọn iyen ni mo ní lórí ẹ̀, So gbogbo àwọn, àwọn wọ̀ tí wó sì ṣà, àwọn yen lówowo wà lórí ẹ̀ ṣùgbọ́n èkejì tí mo ṣẹ̀ sí yẹn, àwọn bí i iṣẹ́ gbogbo n ti tó bá ní, tó bá jọ mọ́ iṣẹ́ ni mo máa ń ṣe sórí ẹ̀. Àwọn ni mo máa fi sílẹ̀ tó bá ti jẹ́ iṣẹ́ ni. Kí ló tuń kú? Tí n bá fẹ́ sẹ́ńdì ímeèlì, ṣe mo ti sẹ́-- Okay, a, mo ti sẹ́ńdì ímeèlì, mo ti sẹ́ńdì ímeèlì, mo ti sẹ́ńdì ẹ sí ara mi naá. Ítorí mo máa ń, ẹwo gbogbo àwọn iṣẹ́ tí a ṣá ń wá yí, a ṣá wa sẹ́ńdì ímeèlì sí wọn pé àwa ń bí o, ẹ wojú wa o. Àwa náà, àwa náà bá yín wá ń bí o. Ítorí náà, mo gbọdọ̀ sẹ́ńdì ímeèlì sí àwọn tọ́le bá wa, tọ́le gbà wá sí iṣẹ́, ibí a ti lè rí iṣẹ́ gbogbo ẹ náà ni àwọn tó wà ń bẹ. Yóò dà, àbí?

Ṣé o máa n fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Sé mo máa n fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Ẹ̀mí, èmi ò tí ì dé irú ipò yẹn o, lọ́wọ́ báyìí o. Mi ò tí ì ní òṣìṣẹ́ kankan. Mi ò tí ì ní iṣẹ́, iṣẹ́ àdáṣe dání ni mò ń ṣe. Mi ò dẹ́tí ní, iṣẹ́ àdáni ni mò ń ṣe mi ò dẹ́tí ní òṣìṣẹ́ lábẹ́. Débì tí pé màá máa fún òṣìṣẹ́ ní àfikún, èmi náà ni òṣìṣẹ́ ara mi. Nítorí náà èmi náà ni mò ń fún ra mi láfi lówo àfikún ni yẹ ṣùgbọ́n, ṣùgbọ́n bi mo yé sọ, mi ò tí ì dé irú ipò tí màá máa fún, ẹ́ tí màá gba èeyàn sí iṣẹ́. Ṣùgbọ́n tí ń bá dé irú ipò bẹ́ẹ̀, àá, dájúdájú màá fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún. Ti, to ba, ti ele, abi se ele lo maa n pe, o le je ele naa ni abi owo to ba, to ba se ku si---, ete bí èní tó bá wà lórí owó ọ ún, bí èrè, hẹhẹ̀n, èrè ni, kò n ṣe èlé. Bi ere, ere, ti n ba jere pupo lori ise mi, a, ti osi n lo bi osu kinni, osu keji, osu keta, a n jere, a n jere, a n jere lo, dajudaju màá fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún. Kawọn náà tí ẹ sì le ríi, bó fi jẹ́ bi ohun múriyá fún àwọn náà pé, à, ẹ kú iṣẹ́ takuntakun o, ẹ kú, bẹ́ẹ̀ ṣe ń gbé ilé iṣẹ́ náà ga o ee bo ti jẹ́ niyẹn.

Omi tó máa ń mu lójúmọ̀ pọ̀ tó, omi tó máa ń mu lójúmọ̀ pọ̀ tó, omi tí mo máa ń mu lójúmọ̀ á tó mélòó? Á tó, á tó lítà. Ó kéré jù àádọ́ta lítà. Ó kéré jù, ó kéré tán pátápátá ó lójúmọ́ ó àádọ́ta lítà. Àìrọ́, kò tó bẹ́ẹ̀ ó, kò tó àádọ́ta lítà ó jẹ n wò ó. Nítorí, ẹ́, ǹkan tí mo fi máa ń mu omi, ẹ́, ǹkan tí mo fi máa ń mu omi á tó, ẹ́, jẹun wò. Ìyẹn á tó, gbé ya bí i tú lítà. Mo de máa ń mú bí i, ẹ́, méji sẹ́ emeẹ́ta lójúmọ́. Máa ń dún ẹ́ mẹ́ta lójúmọ́. Ẹ̀hẹn, só bí i, a jẹ́ bí i lítà mẹ́fà níyẹn. Omi tí mo máa ń mu lójúmọ́, a jẹ́ bí i lítà mẹ́fà. Ẹ̀hẹn, lítà mẹ́fà. Máa mú bí i lítà méjì láàárọ̀ tí bá ti jẹun tán. Ó tún di ọ̀sán. Ẹ̀hẹ̀, tó bá ti di ọ̀sán, mo tún lè mu omi lítà méjì mi. Nìyẹn òún ṣe bẹ́ẹ̀ jẹun ọ̀sán. Nítorí náà, màá mu bí i lítà méjì lọ́sàn-án. Tó bá dẹ́ ti alẹ́, màá mu lítà méjì àbí ju bẹ́ẹ̀ lọ lálẹ́. Bó ṣe máa n lọ nìyẹn, bo ṣe máa n lọ nìyẹn.

Ehn, mo ti wo, ṣé o féràn wíwo àwọn ìràwọ̀? Ó jẹ́ nǹkan nínú àwọn, ó jẹ́ nǹkan nínú àwọn nǹkan tí mò, tí mò, tí mò ń wò pé tí n bá, tọkàn mi bá ti balẹ̀ ju báyìí lọ, tí n bá ti dé ibi tí, à, ó ti ẹ jẹ́ pé mo ti, mo ti, mo ti lè sinmi ju báyìí lọ. Ó wà nínú àwọn nǹkan tí, tó wù mí láti ṣe. Pé ẹ jẹ́ àwọn ẹ̀rọ tán fi máa ń wo ìràwọ̀ yẹn kí n tí ẹ̀ ri, kí n rà àbí kí n ṣà ni, kí n ní, kí n fi máa wo àwọn ìràwọ̀. Ó wù mí, ó wù mí púpọ̀, ó wù mí púpọ̀ láti, láti máa wo àwọn ìràwọ̀. A, a jẹ́ nǹkan tó máa dùn mọ̀ mí nínú púpọ̀ púpọ̀. Nítorí mo ti, mo máa ń wo àwọn fídíò, fídíò orí, orí ayélujára. Mà wo fídíò lórí àwọn ayélujára bí, bí YouTube, bí, bí Facebook, bí Twitter. Mo máa ń wo àwọn fídíò, àwọn fídíò tán ti máa ń wo àwọn ìràwọ̀ yẹn. Ó tìẹ nìkan tí mò wò bí ẹnu ọjọ́ mẹ́ta sẹ́yìn tí, tí àwọn, ẹni ọhun tó ń, tó ń wo ìràwọ̀ kan bá tó ya, ó wo ìràwọ̀ wa. O wo òṣùpá wa nígbà to ya o wa wo Jupiter. A, mo wò pé à, ọmọ. Ẹ̀, mí náà ti ẹ̀ ri ìrù ìrírí báyìí fúnra mi lẹ́ẹ̀kan. A jẹ́ nǹkan tó máa dùn mọ̀ mí nínú púpọ̀ púpọ̀.

A, ìbéèrè yìí ó ṣe déédé, ó ṣe déédé. Ìbéèrè, kí ni o máà ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Ee, gbogbo nǹkan tí èmi máa ń ṣe tó òjò bá ń rọ̀ ni wípé, à, èmi máa ń wà nínú ilé ni o. Tí n bà tí nítorí pé gbogbo, nǹkan tí mo bá n ṣe nínú ilé náà ni mo tún máa ń fẹ́ ṣe gbogbo nǹkan tí mo máa ń ṣe. Torí náà nínú ilé ni mo máa ń wà, ee, tí òjò bá ń rọ̀. Bí i ní alẹ́ àná ń sìn, bí i ní alẹ́ àná ń sìn, òjò rọ̀, òjò rọ̀, òjò yẹn ó pọ̀, ó pọ̀ ó rọ̀ fún bí i wákàtí, bí i wákàtí mẹ́ta sí, bóyá átó wákàtí mẹ́ta tó fi rọ̀. Ó tiè jẹ́ kí oorun mi dùn gaan, torí mo sùn dáadáa gaan ni. Atẹ́gùn yẹn ṣe ń fẹ́, wọ́n tiẹ̀ tun wa mú iná wá lọ́ gaan. Bí òjò yẹn ṣe bẹ̀rẹ̀, bí àrá yẹn ṣe sán báyìí, bóyá ó sán lu òpó iná wa ni o. Àfi gbùlàà tí gbogbo ẹ, tó fariwo ta. Wọ́n ti mú iná lọ nùu. À ò mọ̀ bóyá a ṣì máa ní iná léní yìí báyìí. A ò mọ̀ bóyá a máa ní iná léni. Kí olórun sá bá wa sé torí fóònù tèmi báyìí. Kí olórun má jẹ kó okú. Àdúrà mi nìyẹn. Kí olórun má jẹ kó kú nítorí tó bá fi le kú báyìí, gbogbo àwọn nǹkan tí mo ní létò láti ṣe léni yìí, kò sí nǹkan tí màá le ṣe níbè nìyẹn. Torí mi ò lè tàn èrọ laptop mi ní sìn, kí n ní pé mo fẹ́ máa fi ṣáàjì fóònù mi. Torí náà, bí fóònù mi bá ti kú báyìí, ó ti kú náà nìyẹn. Ó tún di àfí tí mo bá wá ibi tí mo màá ti lọ ṣáàjì rè ṣá. Mhhm. Mo lè wá ibi tí mo màá ti lọ ṣáàjì rè o. Ṣùgbọ́n tó bá fì lé kú lọ́wọ́ yìí o, ó ti dàbọ̀ nìyẹn o.

Kí ni ó má ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Tó má ń fún mi ní ìtara ní ibi iṣẹ́. Èmi, èmi ò ń ṣe, èmi ò ń ṣe ọ̀lẹ, ṣá o. Nítorí náà tíbá rí iṣẹ́, boyà, íṣẹ́ tó yẹ ká ṣe lélè yiọ kíá kíá kíá kíá, a ti bẹ̀rẹ̀ iṣẹ́ òun na ni yèn. Nítorí náà èmi ò rò pé mo ní, mo nílò, bí ǹkan kan láti jẹ́ kí n tara ṣíṣẹ́. Boyà, jẹ́ n ṣáre tẹpá mọ́ṣẹ́ jẹ́ n ṣáre sise yìí, jẹ́ n ṣáre sise yìí, mi o. Èmi ò ní, èmi ò ní, torí, nítorí, à, ehn, iṣẹ́ òun, a sá gbọdọ̀ ṣe náà ni. Gbogbo ẹ nàa, a gbọdọ̀ ṣe náà ni, kò sí báṣe fe se. A máa kó o kúrò ńlẹ̀ ná. Ọmọ, iṣẹ́, iṣẹ́, iṣẹ́ ò rọrùn náà o, iṣẹ́ ò rọrùn náà ṣùgbọ́n ta bá débi iṣẹ́, àá ṣeé náà ni. Yeah, kò jù bẹ́ẹ̀ lọ. Áà ọmọ. Ó sì, ó sì ń wù mí kí n, ó sì ń wù mí kí n, kí n ṣiṣẹ́. Ó wù mí kí n ṣiṣẹ́ lénìí ṣá. Ó wù mí kí n ṣiṣẹ́ lénìí, ó sì mọ̀. Yóò dáa ṣá. Àbí nǹkan tó tún máa ń fún mi nítara ni wípé, bóyá tíṣẹ́ ọ̀hún bá pọ̀, tí ò dẹ̀ sákòókò. Àbí, bóyá iṣẹ́ pọ̀ kò sí àkókò àbí, kí tún nìyẹn? Ìṣẹ́ pọ̀ kò sákòókó, kò síṣẹ́. Bóyá iṣẹ́ pọ̀ kò sákòókó, àbí, mò ń wòó pé owó, mo nílò owó. Ìyẹn náà wà ńbẹ̀. Iyená wá ǹ bé.

Ṣé o ní ètò, ètò ààbò kọ̀m̀pútà, àbí ètò ààbò kọ̀m̀pútà, ètò ààbò kọ̀m̀pútà. Ṣé o ní ètò ààbò kọ̀m̀pútà? Mi ò, mi niò, ìbéèrè yẹn ò yé mi tó. Ṣé mo ní ètò ààbò kọ̀m̀pútà? Ẹ jẹun wò náà o. Mo ní, mo ní, mo ní, mo ní, mo ní iṣẹ́ tí mò ń ṣe tọ́jọ́ mọ́ kọ̀m̀pútà, bó n tiẹ̀ gbogbo kódà, gbogbo iṣẹ́ tí mò ń ṣe gan bí, bí kọ̀m̀pútà náà ni gbogbo iṣẹ́ tí mò ń ṣe. Eh, ètò ààbò kọ̀m̀pútà yẹn ni kò wá yé mi tó báyìí. Ṣé bí ààbò, ààbò yẹn bí sicurity ni yẹn? Mo ní, ká ní pé bí ètò ààbò tó máa dè nà virusi láti wọ inú kọ̀m̀pútà, tó bá jẹ́ yẹn ni. Kọ̀m̀pútà tèmi ó bá ààbò, ó bá, ó ní àà bò tó bá wá fún rẹ̀. Ó ní ètò àà bò tó bá wá fún rẹ̀ lórí kọ̀m̀pútà tèmi. Eh, kí ni yẹn ná? Eh, Lenovo ni, Lenovo ThinkPad. Ó ní ètò àà bò tó bá wá fún rẹ̀ kò sì ti, kò sì ti pín, kò ti pín. Ọjọ́ tí ó pín tíì tó. Ẹni náà, òun sì ṣi ṣẹ́. Ó bá dẹ́ẹ̀ pín, àkọ́ ni láti, má, máa nílò láti tún, láti tún update rẹ̀, update ni màá tún fún un láti fi gbé sí iwájú láti ṣi ṣẹ́ sí jù bó ti ń ṣiṣẹ́ lọ ní sìn yí. Eh, ètò ààbò tí mo ní lórí kọ̀m̀pútà mi náà ni.

Ṣe o ni aṣọ òtútù? Àmó, ẹh, mo ní, mo ní, mo ní, mo ni, mo ní jákẹ̀tì kan ní àwọ̀, o ní bí àwọ̀ brown báyìí. Mo ti ní ìkan bí, tó ní bí aládé mo rí báyìí. Iyẹn, iyẹn bí àwọ̀ cream ni iyẹn. Iyẹn ni. Eh, àwọn méjì tí mo ní náà nìyẹn. Ṣùgbọ́n ó wùn mí kí n ní i si ṣá, ó wùn mí kí n ní i si torí, ah ọmọ! Ó wùn mí kí n ní i si torí àwọn eleyìí, eyí tí cream yẹn, iyẹn ti gùn jù. Kò sì ní bọ́tíìnì púpọ̀. Bọ́tíìnì kan ló wà níbẹ̀. Èèyàn kọ́ máa dè mó bí ọrùn báyìí ni. Bí èèyàn bá tí fi dè mó bí ọrùn báyìí, gbogbo ìsàlẹ̀ tó kù ó kọ́ máa sílẹ̀. Ó sì gùn dáadáa, ògun dè ìsàlẹ̀. Iyẹn wà, èèyàn kọ́ máa sílẹ̀. Ṣugbọn jákẹ̀tì eleyii, ohun yẹn ti ń, ó ti ń gbó, ó ti ń gbó. Àwọn àwọ̀ ara ẹ tí ń, ó ti ń ṣí lọ, ó ti ń ṣí lọ. Nítorí ẹ, nítorí ẹ mo ṣe níwò pé kí n ní mi. Mo ṣe ń rò pé kí n ní jákẹ̀tì mi. Iyẹn tí ẹ máa tún gbé mi, iyẹn a tún gbé mi dì òkè. A jẹ wò ṣe, iyẹn a gbé mi ṣá. Ṣùgbọ́n a tẹ́ ẹ ṣùgbọ́n, iyẹn a sá, a ṣa sùn mi síwájú díẹ̀. Eh, màá le rì lọ títí di, di ìgbà tí màá tún tó rówó láti ra mí. Ṣùgbọ́n mo máa nílò bí, bí jákẹ̀tì bí méjì, méjì, ṣe méjì ni? Eh, méjì ṣá lọ́wọ́ báyìí. Káti ẹ fi iyẹn bẹ̀rẹ̀, tó bá dẹ̀ ṣe ń lọ, a tún máa ra. Ṣùgbọ́n òtútù òhù, òtútù, ah, òtútù, òrùn yìí nìkan lòtútù ń mu. Nítorí ẹ ká ti bọ́ sí àsìkò oru, a fi bí òjò ṣe rọ̀ lẹ́yìn alẹ́ àná. Àsìkò òru lóyẹ ka wa báyìí. Àsìkò òru lóyẹ ka wa báyìí. Àbi ki oyẹ máa mú. Òjò dẹ́rọ̀ lálẹ́ àná. Gbogbo ẹ́ sí tùtù. Ah, mo sì wá lórí ìbùsùn mi gan ló ti wáyì. Mo ti wáyì. Ó fi dá ná ni. Ṣùgbọ́n mo ti dìde tẹ́lẹ̀ o. Mo kán tu ń padà wá sùn ni o. Mo wáa dọ̀bálẹ̀, mo wáa dùbúlẹ̀. Mo máa dùbúlẹ̀. Òtútù dà, èmi fẹ́ràn òtútù pọ̀ ju. Mo fẹ́ràn òtútù ju òru lọ.

Eh, ṣe o máa n ṣe ìgbéjáde níí, ní ibi iṣẹ́? Ṣe o máa n ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Rárá o, kí ni ìtumò ìgbéjàde? Ìgbéjáde. Rárá sá, mi ò, mi ò rò bẹ́ẹ̀. Láàkọ́kọ́ náà, mi ò ti e mọ̀ tara ohun tí, ní ìgbéjáde jẹ́. Nítorí náà mi ò le sọ ní pàtó pé ìdáhùn mi rè, tórí èmi náà ò mò tí ìgbẹ́, ohun tí ìgbéjáde jẹ́. Ìgbéjáde. Ṣùgbọ́n bí mo ti sọ, tẹrí bí mo ti sọ síwájú sá, mo se sọ síwájú. Mí ò ní, mi ò ṣe iṣẹ́ ní ibi tí àwọn ìyókù wà mi ò bá èèyàn ṣíṣe. A ṣé ń wà iṣẹ́ elérò ni. Ṣùgbọ́n lọ́wọ́ yìí, iṣẹ́ aládani la ń ṣe, ó ti jẹ́ niyen.